Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi, òun náà ni, àkọ́kọ́ ni ǹkan táa fi máa ń ṣe ìṣirò, téleèbó n pè ní kakuletọ. Ó jẹ́ ǹkan pàtàkì tí a fi máa ń ṣe ìṣirò ní ibi iṣẹ́ mi, torí wípé bí àwọn olùsọ̀wọ̀ bá rajà àbí táa bá fẹ́ ṣe ìṣirò fún ọ̀gáa wa, ọ̀nà náà la mú. Ero ise ẹ̀rọ ìṣirò yìí náà la mú táa fi ṣe ìṣirò gbogbo ǹkan táa bá ta àbí táa fi ṣe ìṣirò fún olùrajà wa. Ẹ̀èkeji ǹkan tí ó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi, òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán eléèbó ń pè ní fóònù. Ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì torí pé bí a bá ní ìpèníjà kan àbí tí a bá fẹ́ bá ẹni kankan sọ̀rọ̀ tó ṣe papọ̀ mọ́ ibi iṣẹ́ àbí tí a bá fẹ́ bá oníṣòwò wa papọ̀ táa fe bá sọ̀rọ̀ àbí olùrajà wa tó jẹ́ èèyàn dáadáa táa máa ń sábà rí táa wá rí mọ́ táa fe ba sọ̀rọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó jẹ́ ǹkan pàtàkì tí a bìkítà táa ti si fẹ́ torí wípé ó jẹ́ ǹkan tí ó jẹ́ dándán kí a ní ní ibi iṣẹ́ wa. Ǹkan mìí tó tún ṣe pàtàkì níbi iṣẹ́ wa, òun náà ni iná. Iná mọ̀nàmọ́ná. Ó jẹ́ iná tí a ní ta nílò sí níbi iṣẹ́ wa. Ó sì ṣe pàtàkì fún wa torí láìsí iná, a ní lè dé ibi tí ó bá ṣókùnkùn. Láìsí iná, a ní lè jẹ́ kí àwọn èèyàn mọ ǹkan tó wà nínú ilé ìtajà wa. Iná la lò fún ǹkan tí a bá ń ta. Irú àwọn ǹkan táa ń ta tó jẹ́ ǹkan tútù tó jẹ́ ǹkan tí o àwọn ǹkan tútù. Iná yìí ni ó jẹ́ kí amúnútutù ki yío jé kó tutù tí àwọn olùrajà wa tí wọ́n sì fi ní ìfẹ́ sí i tí wọ́n fì fẹ́ran rẹ̀. Iná yìí náà bá kánnaá, òun la fi máa ń ta àwọn ọjà kan torí tí àwọn olùrajà wa kan tí wọ́n bá rajà, wọ́n fẹ́ yẹ̀ ẹ́ wò kí wọ́n tó kúrò ní ibi ti ọ̀dọ̀ wa tí wọ́n ti ràá. Gẹ́gẹ́ bí tẹlifísàn bí wọ́n bá rà á, wọ́n fẹ́ ká bá wọn ti bọ́ná wò kí wọ́n tó máa gbe lọ. Tí wọ́n bá ra ẹ̀rọ amúnútutù téleèbó ń pèé ní fíríìjì, wọ́n fẹ́ jẹ́ ká bá wọn ti bọ́ó wò kó tó di pé wọ́n lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iná yìí ó ṣe pàtàkì fún wa gidi gan an torí wípé a máa ń sábà lòó láìsí iná. Bí ẹni wípé ẹ̀hn ilé ìtajà wa kò séyàn n bẹ́ẹ̀ ni torí yóò ṣókùnkùn àwọn ènìyàn o ní nífẹ́ sí láti wá rajà níbẹ̀. Ǹkan mìíràn tó tún ṣe pàtàkì níbi iṣẹ́ wa, òun náà ni àwọn àga tí à máa ń lò níbẹ̀. Ó jẹ́ ara àwọn èlò táa ń lò ní ibi iṣẹ́ wa torí wípé bí àwọn olùrajà bí wọ́n bá pọ̀ àbí tí wọ́n bá fẹ́ sinmi, ibẹ̀ náà ni a ní kí wọ́n fi jókòó sí tí wọ́n fi máa gba afẹ́rẹ́. Ǹkan mìíràn tó tún ṣe pàtàkì níbi iṣẹ́ wa, òun náà ni ẹ̀rọ tó máa ń fẹ́ afẹ́rẹ́ síyàn tí eléèbó ń pè ní fáànù. Èyí tún ṣe pàtàkì jù torí wípé bí kò bá sí ẹ̀rọ tó máa ń fẹ́ afẹ́rẹ́ síyàn yìí ní ibi ìtajà wa, ooru ó máa mú àwọn olùrajà wa, àwọn oníṣòwò wa, wọ́n a máa làágùn, wọn an sì ní fẹ́ràn kí wọ́n wá lọ́jọ́ mi. Òun ló fi fá tó fi jẹ́ pé ní gbogbo ìgbà la máa ń tan ẹ̀rọ afẹ́ra yìí, a máa ń tan sílẹ̀ torí wípé a ní fẹ́ kí àwọn olùrajà wa kí wọ́n máa páríwo sí wa pé ooru ń mú nínú ṣọ́ọ̀bù wa. Èyí ni àwọn ǹkan pàtàkì, ohun èlò pàtàkì nínú ibi.

Mo máa ń rí dájú pé ọjà mi dára nítorí wípé àwọn oníṣòwò, àwọn oníṣòwò mi àbí kí n sọ pé àwọn oníbàárà mi wọ́n máa ń sábà sọ fún mi pé àwọn nífẹ̀ẹ́ ọjà mi. Àwọn sì fẹ́ràn kí àwọn máa ń bá mi ra ọjà mi ní gbogbogbà. Kódà níbi tí mo fọkàn bá rẹ̀ lọ́dọ̀ wọn sí tí mo fi mọ̀ wípé wọ́n ń sọ òtítọ́ ọ̀rọ̀ fún mi ni pé wọ́n á máa sábà mú àwọn èèyàn mìíràn wá síbi ọjà mi pé kí wọ́n bá mi ra ọjà. Kódà tó fi wọ́n mọ̀lẹ́bí wọn, pàápàá àwọn ọ̀rẹ́ wọn ni wọ́n bá mi ra ọjà. Èyí wá jẹ́ kí n mọ̀ wípé ọjà tí mò ń tà ó dára púpọ̀ tí àwọn èèyàn sì nífẹ̀ẹ́ rẹ̀. Torí wípé kò sí ẹni tó bá ra ọjà lọ́dọ̀ mi tí ò ní sọ wípé òun nífẹ̀ẹ́ rẹ̀ àbí tí ò ní padà mú èèyàn mìíràn wá pé kí irú ẹni bẹ́ẹ̀ kó má ra ọjà lọ́dọ̀ mi. Èyí jẹ́ nǹkan tí ó máa ń dùn mí nínú tí mo sì máa ń fẹ́ràn tí èmi náà fún a máa ń múra sí iṣẹ́ ọjà mi pé kí àwọn oníṣòwò mi àbí kí n sọ pé àwọn oníbàárà mi kí wọ́n bà á máa sọ pé ọjà mi ò dára mọ́ lófiifà tó fi jẹ́ wípé ìdùnnú ni mò fi máa ń ta jà fún àwọn oníbàárà mi. Torí wípé mi ò ní fẹ́ kí àwọn oníbàárà mi kí wọ́n máa ń sọ pé àwọn ò nífẹ̀ẹ́ láti máa bá mi ra ọjà mọ́ àbí kí wọ́n máa ń sọ pé ọjà mi ò dára mọ́ àbí kí ni wọ́n máa ń dùn láti máa bá mi ra ọjà mọ́ tàbí kí wọ́n mú èèyàn mìíràn wá. Ọjà mi dára ó sì dé mi lọ́jú torí pé nínú ọjà tí mò ń tà èmi gangan lára máa lò ń bẹ́ẹ̀. Sé ti aṣọ wíwọ̀ nìkan a sọ ni àbí ti oúnjẹ jíjẹ tí òun ń tà àbí kí n sọ pé nínú àwọn nǹkan èlò inú ilé tí mò ń tà tí èmi ni a máa ń lò tí bá ti fẹ́ ra ọjà tí ó sì máa rà lọ́dọ̀ ara mi. Jẹ́ pé nǹkan tí mò ń tà òun ni èmi ni mo máa lò nínú ilé gẹ́gẹ́ bíi nǹkan múni tutù, gẹ́gẹ́ bíi nǹkan máwòrán, nǹkan máwòrán gẹ́gẹ́ bíi ẹ̀rọ̀ abánisọ̀rọ̀. Kódà àwọn aṣọ tí mo máa ń wọ̀, aṣọ tí àwọn ọmọ mi ń wọ̀, inú ọjà mi náà ni mò ti ń rà fún wọn. Tó fi máa bá tà, tó fi máa fìlà, kódà tó fi mọ́ àwọn nǹkan ìbùsùn àti aṣọ tí a máa ń tẹ́ sí orí ìbùsùn. Èyí wá máa ń dùn mí nínú. Ó máa ń dùn mọ́ mi gan pé ọjà mi dára pé àwọn oníbàárà mi wọ́n sì máa nífẹ̀ẹ́ síi. Torí pé tí èmi gangan lára bá ń sábà lò tí mò ń bá lò, tí mò ń bá múra ra ọjà mi pé mo fẹ́ lò ilé, tí èmi ni ò máa lò, inú mi a máa dùn síi. Torí pé mi ò kí ń rà nǹkan tí kò dá sí orí igbá. Nǹkan tó bá ti jẹ́ nǹkan gidi ni mo máa ń rà sí orí igbá tí ó sì máa ń dùn mí, ó máa ń dùn mí nínú, inú mi a máa dùn, inú mi a sì máa yọ̀ sí i pẹ̀lú pé kí n mọ̀ ara nǹkan gidi. Lófiifà tó fi jẹ́ pé àwọn oníbàárà mi wọ́n à ní, wọ́n à ti rí àbùjẹyẹ̀kù kan níbi ọjà tí mò ń tà fún wọn. Torí wípé wọ́n máa rí pé nǹkan gidi tí owó ò sì wọ́n jù, òun ni nǹkan tí mò ń tà fún wọn. Tí mo bá tó wá wọ ọjà tí mò ń tà tí ta àwọn mìíràn, mo máa ń rí wípé ọjà mi ó dà jú tí wọn lọ ní ti rírì ni, ní ti lílo ni, kódà ní ti fífọwọ́ kan àbí ní titi owó ọjà lófiifà tó fi jẹ́ pé ní èmi náà ò dúró lásán pé kí n má ra àwọn ọjà àlùpàídà àbí àwọn ọjà tí ò dá sí orí igbá. Nígbà tí mo rí pé ní àwọn tí àjọ ń ta rú rẹ̀, wọ́n kì í sábà ra nǹkan gidi sórí igbá, èmi sì nífẹ̀ẹ́ kí mo tà nǹkan gidi fún àwọn ènìyàn. Àgàgà fún àwọn oníbàárà mi ni mò fi máa ń ra ọjà gidi sí orí igbá mi. Èyí ni nǹkan tí mo fi mọ̀ pé ọjà mi dára gidi.

Mo máa ń kí àwọn ènìyàn dáadáa pẹ̀lú tọ̀yàyà, tẹ̀rín àti ìdùnnú. Torí wípé láti kéékèè mi ni àwọn mọ̀lẹ́bí mi, àwọn òbí mi ni wón ti sọ pé mo máa ń dúnú sí àwọn èèyàn tí mo bá ti rí wọn. Yálà mo mọ̀ wọ́n rí ni àbí mi ò mọ̀ wọ́n rí pé mo máa ń sọ̀yàyà sí àwọn èèyàn tí mo bá ti rí wọn. Í pé láti kéékèè mi, pé láti ìgbà tí wọ́n bá ti, láti baby mi ni mo ti máa ń jẹ́ kí àwọn èèyàn gbé mí tí mo sì máa ń bá wọn rẹ́rìn-ín. Ó wá mọ̀ ọ́n láti dé pé pé tígbà tí mo dàgbà, mo má n nífẹ̀ẹ́ kí ọ kí àwọn èèyàn ní pẹ̀lú ìdùnnú ayọ̀. Torí wípé a mọ ẹni tí a kí, báyẹ́ olórí wa kan ni ẹni táà kí tí inú òfin ìdùnnú ni, àbí bóyá ẹni táa fẹ́ kí, bóyá owó kan ni ó fún wa ni, àbí bóyá ọ̀gá wa ni, olólùfẹ́ fá tí èèyàn gbúdọ̀ máa rí yàn pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀. Torí wípé èèyàn ò gbọdọ̀ máa banújẹ́ sí àwọn èèyàn. Ọkàn èèyàn gbúdọ̀ máa mọ́ sí àwọn èèyàn tó fi dé ibi kí kí. Òun ni ofa wípé má ń kí àwọn ènìyàn dáadáa. Mo sì kọ́ àwọn aya mi náà pé bí wọ́n bá ti rí yàn níṣe ni kí wọ́n máa kí wọn dáadáa. Kódà àwọn ọmọ mi gán ti mọ̀ pé àwọn ò gbọdọ̀ rí yàn kí àwọn wá ṣojú bí ẹni pé àwọn ò rí wọn. Wọn gbúdọ̀ kí, wọ́n gbúdọ̀ ma kí wọn dáadáa. Yálà àgbàlagbà ni, àbọ̀ ọmọdé, kó dà kí bá jẹ́ ọmọ ẹni tí wọ́n jọ jẹ́ ọmọ ọdún kan náà, kí bá jọ́rẹ́ wọn, wọ́n gbúdọ̀ mọ̀ kí dáadáa. Torí wípé àìmọye nǹkan ni, kí n sọ pé àìmọye pàtàkì ló wà bí kí èèyàn máa rí yàn kó máa kí yàn. Nígbà tí ọmọdé bá rí àgbàlagbà tí ó bá kí, àgbàlagbà yóò sọ pé ó bá jẹ́ pé kò lẹ́kọ̀ọ́ pé àwọn òbí rẹ̀ ni ó kọ. Bẹ́ẹ̀ sì ni àwọn òbí rẹ̀ kọ, irú omo báyìí ni ò gbẹ́ kọ. Tàbí ọmọ kékèré tó bá rí àgbàlagbà tó wá ṣojú bí ẹni tí óò rí, kó ọmọdé náà rántí pé ọjọ́ kan ó jọkàn tí òun náà ó dàgbà tí ọmọdé ó ṣe bá fún òun náà. Bó ni ó ṣe lerí ara irú wọn bẹ́ẹ̀ kó náà máa wò ó sí bá òun. Yálà ọmọdé bá rí àgbàlagbà ni àbí órí Ẹgbẹ́ rẹ̀. Bí ọmọdé bá rí akẹgbẹ́ rẹ̀, ó gbúdọ̀ kí dáadáa torí pé ọ̀rẹ́ rẹ̀, èèyàn rẹ̀ náà ni. Wọn gbúdọ̀ máa jà tàbí kí wọ́n sọ pé àwọn ò ní kí ara wọ́n torí pé wọ́n ti jọ́rẹ̀ tàbí kí wọ́n máa bú ebú síra wọn lásán pé àwọn kú tí jọ́rẹ̀, àwọn ò ní dì, àwọn ò ní lò láti bá ara wọn sọ̀rọ̀ gidi. Rárá o, wọ́n gbúdọ̀ máa pàdé ara wọn pẹ̀lú ọ̀yàyà. Gbogbo àwọn ọmọ tèmi náà, lèmi náà ti kìlọ̀ fún òun ni mo dẹ̀ ti ṣe wàásù fún òun pé bí wọ́n bá ti rí yàn, níṣe ni kí wọ́n máa kí àwọn èèyàn dáadáa. Torí èmi bàbá wọn, mo máa ń kí àwọn ènìyàn dáadáa pẹ̀lú ìdùnnú. Ọjọ́ kan wà tí mo pàdé ẹni kan nígbà tí mo fẹ́ lọ gba iṣẹ́. Èmi ò tí ì ẹ mọ̀ pé ọ̀gá ilẹ́ṣẹ́ tí mo ti fẹ́ lọ ṣiṣẹ́, mi mọ̀ pé òun máa pàdé nínú mọ́tò ó. Nígbà tí mo sá dénú mọ́tò akérò lọ́jọ́ náà, mo kí ajo se Àwàdà arẹ́rìn ase gbogbo ẹ̀, ó nífẹ̀ẹ́ mi. Kódà ó fún mi ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ pé kí n fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi kí n fi sí i kó fi mọ̀ pé kó fi mo pè mí. Nígbà tí a wá sọ̀kalẹ̀, èmi sì ń fẹ́ lọ sọ̀kalẹ̀ níwájú torí pé mo fẹ́ yà rá oúnjẹ. Ni mifì mọ̀ pé ọ̀gá ilẹ́sẹ́ tí mo ti fẹ́ lọ gba iṣẹ́ òun ni arákùnrin náà. Nígbà tí mo dé ibi tí mo fẹ́ gba iṣẹ́ lọ́jọ́ náà ni mò bá rí ní ọ̀kan. Mo wá wo pé"àh! Ibi kan náà ni èmi àti arákùnrin yìí ti ń lọ nígbà tí a gun mọ́tò". Nígbà tí màá dé ọ̀dọ ọ̀gá ilésẹ́ náà, mò bá rí pé òun ni. Inú rẹ̀ dùn, ayọ̀ rẹ̀ kún pé "àh! Irú ẹni tí òun nífẹ̀ẹ́ sí kó ń gbá ṣíṣẹ́ nìyí". Ọjọ́ náà ó fún mi ní iṣẹ́ adẹ́jọ gbadun ara wa, ó dẹ̀ fi mí sí ipò ọwọ̀ dáadáa.

Mo máa ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ mi pẹ̀lú ìwà ọmọlúàbí. Torí wípé a jẹ́ ẹni tí a fẹ́ràn ara wa, tí a sì kórira ara wa. Táa sì máa ń ṣe iṣẹ́ pẹ̀lú ìdùnnú àti ọ̀yàyà láàárín ara wa. A fi ọkàn tán ara wa tó fi di wípé a máa ń yára wa ní owó. Ìbáṣepọ̀ pẹ̀lú wọn ó jẹ́ ǹkan tí ó dáñ mọ́rañtí àwọn èèyàn sì máa ń nífẹ̀ẹ́. Kódà àwọn kan máa ń fi irú rẹ̀ tọrọ torí wípé wọ́n rí pé ìfẹ́ tí ń bẹ láàárín wa kò sí ǹkan tí kò bá ṣẹlẹ̀. Bá bà já àwa náà lánàá, àwa náà ni a parí ìjà ara wa tí a sì máa ń rẹ́rìn sí ara wa. Ìbáṣepọ̀ wa ó jẹ́ ǹkan tí àwọn èèyàn máa ń rí, tán sì máa ń fi dùnú táñ máa ń fi tọrọ. Àkọ́kọ́ tí ǹkan tí àwọn èèyàn máa ń rí pẹ̀lú ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn, àwọn alábáṣepọ̀ mi ni wípé a kì í fi ìkẹ́pà mọ́ fún ara ara wa. Bí ó bá ṣe rí gẹ́lẹ́ ní ẹ̀ni, yóò ní mẹ́rin á sì sọ. Bo bá jẹ́ pé èmi ni mo jẹ̀bi, màá sọ pé èmi ni mo jẹ̀bi. Bo bá sì jẹ́ pé àwọn náà ni wọ́n jẹ̀bi, àwọn náà ó sọ pé àwọn ni àwọn jẹ̀bi. Láì ní máa fi ẹ̀kọ́ tẹná fún ara wa. A máa ń ṣe pẹ̀lú òtítọ́. Ẹlẹ́ẹ̀kejì tí ìbáṣepọ̀ wa tó ti fi dárñ mọ́ran ni wípé ibi kan náà ni à ń jọ gbé, inú àwùjọ kan náà ni à ń jọ gbé, ẹ̀yà kan náà ni wa kódà ẹ̀sìn kan náà ni à ń jọ ń ṣe. Bá bà fẹ́ jọ lọ ṣè jọ́sìn fún Ọlọ́run, a jọ lọ ni. Bá bà sì jọ, bá bà sín ń bọ̀ náà, a jọ wá sí ilé ni. Bá bà lọ ibi iṣẹ́ náà, a jọ lọ sí ibi iṣẹ́ ni. Bá bà sì ń bọ̀ náà, a jọ wá sí, a jọ padà wá sí ilé ni. Kódà ìgbà mìíràn wà tí à ń ran aṣọ kan náà pé aṣọ báà ì láwọ lọ sí ibi iṣẹ́ ni ò ní. Àwọn èèyàn, àwọn èèyàn mìíràn máa ń rò pé àbí tẹ̀gbọ́ntàbúrò ni gbogbo awa tí a jọ ń ṣe papọ̀ ni. Wípé àbí mọ̀lẹ́bí ni wá ni. Bẹ́ẹ̀ a sì kì ń ṣe mọ̀lẹ́bí. Kódà ìlú u wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo wa pálopáta ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú ta a ti wá. Ṣùgbọ́n torí wípé a ti bá ara wa ṣe àtijọ́ wa papọ̀, ó jẹ́ kí a ti súnmọ́ ara wa débi wípé àwọn èèyàn fi máa ń rò pé mọ̀lẹ́bí ni wá. Ẹ̀mí, ǹkan mìíràn tí àwọn èèyàn fi máa ń rí lára wa, tí wọ́n fi máa ń wò pé à ìbánisẹ́pọ̀ mi pẹ̀lú àwọn, àwọn alábáṣepọ̀ mi ó dán mọ́ran ni wípé bí ọmọ ara wa bá dé láti ilé ìwé, kò sí ibi tí ó lè dúró sí, kò sí ibi tí ó lè sùn. Kódà àwa táa jẹ́ òbí wọn gan, kò sí ibi tí a lè ti sùn. Bí oòrùn bá ká mi mọ́ ọ̀dọ̀ wọn, nísinsin ni màá sùn ọ̀dọ̀ wọn. Bí oòrùn bá ká wọn náà mọ́ ọ̀dọ̀ tèmi, nísinsin ni a sùn, wọ́n sùn ọ̀dọ̀ tèmi. Ara ǹkan tí ìbánisẹ́pọ̀ mi pẹ̀lú àwọn alábáṣepọ̀ mi tó tún fi dára mọ́ra ni wípé ọjọ́ tí a bá nísinmi níbi iṣẹ́, a máa ń ṣeré jáde bí ka lọ sí ibi tí a ti jẹ fàájì àbí ibi tí a ti jọ ṣeré pá. Bí ka gba bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orí pápá àbí kí a lọ wo àwọn tí wọ́n ń gbá tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orí pápá. Èyí wa jẹ́ ǹkan tí àwọn ọ̀tún máa ń rí pé kí ló dé tí a fi máa ń jọ ń ṣe ǹkan papọ̀. Torí pé ìsunmọ́ yìí ó pọ̀ ju bí àwọn èèyàn ṣe máa ń lérò lọ. Wọn sì mọ̀ pé ìgbà tí àtijọ́ wa, a ti di mọ̀lẹ́bí, a ti di alá, a ti di, a ti di ǹkan náà nígbà tí àtijọ́ súnmọ́ ara wa yìí ló fi fa sí wípé ìbánisẹ́pọ̀ mi, ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ó dára mọ́ra tí àwọn èèyàn sì ń nífẹ̀ẹ́, tí wọ́n sì máa ń jóru rẹ̀.

Data tí ó pọ̀ jù tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ yóò tó bí i nǹkan tí à ń pè ní 10 gig ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ó pọ̀ jù tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ bí kí n sọ pé 10 gig, torí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo máa ń fi data ṣe. Lára àwọn nǹkan tí mo máa ń fi data ṣe, òun náà ni pé kí n máa fi da- kí n máa fi downloadù àwọn, àwọn fíìmù láti orí YouTube. Nǹkan mí tí mo máa ń fi data ṣe, òun náà ni pé mò ń máa fi wọlé sí orí ẹ̀rọ ayélujára tí a ń pè ní Facebook. Bákan náà, mo máa ń fi wọlé sí orí Instagram. Mo sì máa ń fi wọlé sórí Telegram. Ṣùgbọ́n mí kí ń sábà fi wọlé sórí TikTok torí wípé mi ò nífẹ̀ẹ́ sí TikTok. Data tó pọ̀ jù tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ bíi gig mẹ́wàá àbí bí kí n sọ pé gig marun márùndínlógún torí wípé iye gig, iye owó tí mo bá ní ni yóò sọ iye gig tí màá rà. Ìgbà mí ì aá sì máa wá tí mo ma ra gig mẹ́sàn-án, ìgbà mí gig mẹ́wàá, ìgbà mí gig mọ́kànlá, ìgbà mí gig méjìlá, ó wá pọ̀ ju pátápátá gig márùndínlógún. Èyí jẹ́ nǹkan tí mò ma ń sábà lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní orí fóònù mi. Ọjọ́ tí mo bá sì ní iṣẹ́ tí mo fẹ́ ṣe lórí laptop Ti má fii ra data sí mo ma n lo to gig ogun ni ọ̀sẹ̀. Tori wípé laptop a ma jẹ̀ data dada ju ti foonu lọ́. Lófìfà tí màá fi lò tó ogun gig ní ọ̀sẹ̀. Iṣẹ́ tí mò sì ń ṣe lórí rẹ̀ o gbà kí í ní data gan-an. Kódà iṣẹ́ tí mò ma ń ṣe lórí fóònù mi o gbà kí í ní data torí wípé tí mo bá wà ní ilé ìwé, a gbó ogbo dọ́ ní data ní orí ẹ̀rọ ayé- ẹ̀rọ oníbàránisọ̀rọ̀ wa torí wípé àwọn nǹkan tí olùkọ́ wa bá kọ́ wa àbí àwọn nǹkan tí olùkọ́ bá fẹ́ sọ fún wa, orí fóònù ni a ti mọ̀ tí a sì fi data táa fi gbọ́. Láìsí data, mi i ní le gbọ́ nǹkan tí olùkọ́ bá ránṣẹ́ sí wa àbí nǹkan tí olùkọ́ bá ní ká ṣe ní orí fóònù. Data jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi ju- tí ó ṣe pàtàkì sí mi jù lọ torí wípé láìsí data bí ẹni wípé fóònù mi kan wà ní asán ni torí wípé èmi gẹ́gẹ́ bí ẹni kan o, mi ò nífẹ̀ẹ́ kí n máa gbá game. Nǹkan tí mo máa ń ṣe lórí fóònù, nǹkan data náà ni. Nínú kí fi data wo fíìmù àbí kí fi máa wo àwọn tí mọ́n ń pà èyán lẹ́rìn ní orí Facebook, àbí kí n sì tún fi wo bọ́ọ̀lù ní ọjọ́ tí bọ́ọ̀lù bá wà. Ṣé ẹyin na wá rí pé láìsí data bá hun, fóònù mi kò ní iṣẹ́ tí ń ṣe? Gbogbo àwọn nǹkan tí mo sì ń fi data wo yìí, o gbà kí í ra data púpọ̀ bí 10 gig, gig mẹ́wàá, gig márùndínlógún sí ogun gig. Láìní gbogbo owó tí màá fi ra àwọn data yìí, mi ò ní le lágbára láti rà torí wípé iṣẹ́ tí mò ń ṣe náà ni mò tí ń rí owó tí mò fi ń ra àwọn data yìí. Láì wá sí iṣẹ́ kankan, mi ò ní le ra data yìí. Data jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi jù tí mò sì máa ń nífẹ̀ẹ́ kí ní torí bí èèyàn bá ní data ní orí fóònù èèyàn, èèyàn máa ronú yóò sì máa ṣe ẹ̀yán bí ẹni wipé kí èèyàn sá máa sùn káàkiri torí wípé èyán onílé ṣe àwọn nǹkan tí èèyàn máa ń ṣe ní orí fóònù bíi ti tẹ́lẹ̀. So ló- lófi- lófìfà tí mo fi ń nífẹ̀ẹ́

Mo máa ń tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run mi ní ìgbà tí mo bá rí pé mo ṣẹ̀. Àwọn ọ̀nà pọ̀ tí mo fi máa ń tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run mi. Ìgbà tí mo sì máa fi ń tọrọ àforíjìn ó sì pọ̀ náà. Àkọ́kọ́ ni òru. Mo máa ń sábà tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run mi ní òru. Nígbà tí kò bá sí ẹnì kankan tó wà pẹ̀lú mi mọ́ tó jẹ́ pé èmi nìkan ni mo dá wà. Àforíjìn jẹ́ ǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe fún ọba adẹ́dà rẹ̀ torí wípé Ọlọ́run dá wa ká lè bá ọmọ Jósin fùn. Ó sì tún dá wa, Ọlọ́run sì dá wa. Ọlọ́run mọ̀ pé a má ṣẹ̀. Ó dá wa pé ẹni tí yóò mọ́ dẹ́ṣẹ̀. Lófí fàá tó fi jẹ́ pé ní tí ọmọ ènìyàn bá dẹ́ṣẹ̀, ó jí dandan fún un kí ó tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run rẹ̀. Èyí ló fà á tó fi jẹ́ pé tí mo bá ti dá wà ní òru, mo máa ń nífẹ̀ẹ́ láti máa tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run. Mo sì máa ń sábà lo tóbi wákàtí sí, wákàtí kan sí méjì nígbà tí mo máa ń tọrọ àforíjìn. Elékèèjí ìgbà tí mo máa ń tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run mi, òun ni ìgbà tí mo bá rí pé mo dẹ́ṣẹ̀ kan, tí mo bá rí pé, "Á, ẹ̀ṣẹ̀ tí mo dá yi, ẹ̀ṣẹ̀ tó yẹ kí n tọrọ àforíjìn ni." lẹ́ṣẹ̀ kẹsẹ̀ náà ni màá ṣe tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run mi torí wípé mo bá ti, tí mo bá ti ri pe mó dẹ́ṣẹ̀, a mọ̀ gbà tí Ọlọ́run mú wa sọ́dọ̀, a mọ̀ gbà tí a kù, a mọ̀ gbà tí a kúrò lori ilẹ̀. Lófí fàá tó fi jẹ́ pé ní gbogbo ìgbà tí ènìyàn bá ti dẹ́ṣẹ̀ ni kó máa tọrọ àforíjìn. Ìgbà mí wà, ìgbà ẹlẹ́kẹta tí mo máa ń tọrọ àforíjìn òun ni wípé tí mo bá dẹ́ṣẹ̀ tí mi o bá mọ̀ pé mo dẹ́ṣẹ̀, tí àwọn ènìyàn bá wá sọ fún mi pé mo dẹ́ṣẹ̀, mo máa nífẹ̀ẹ́ kí n máa tọrọ àforíjìn ní ìgbà náà torí wípé àìmọye ǹkan mi tí n ó ṣe tí èmi mọ̀ pé ìyẹn dẹ́ṣẹ̀ gbà náà tó yé pé ní àwọn ènìyàn tí ó wà láwù ni àwùjọ ènìyàn mi ní àyíká ẹ̀yan ló máa mọ̀ pé eyàn dẹ́ṣẹ̀ tí eyan o sì ní mọ̀ pé eyan dẹ́ṣẹ̀. Ìgbà mí, àwọn ọ̀nà tí mo máa ń gbà tọrọ àforíjìn òun ni wípé màá kúnlẹ̀ sí Ọlọ́run ọba mi, màá tẹ́wọ́ sí, màá ṣàdúà, màá wá, màá béèrè fún àforíjìn lórí ẹ̀ṣẹ̀. Ìgbà mí wà, màá forí balẹ̀ fún, ibi ìforíbalẹ̀ ni màá sì máa béèrè àforíjìn fún ẹ̀ṣẹ̀. Ìgbà mí wà pé màá sì ṣe sára fún àwọn ènìyàn tí màá fún àwọn alaini ní owó tí màá fi máa tọrọ pé ní, "Á, kí ìwọ Ọlọ́run wo wọlá pé sọ dá àwọn sára tí mo ṣe yìí ó jẹ́ kí àwa fún wa tọrọ, wá fún mi ní àforíjì ẹ̀ṣẹ̀ mi." Ara ǹkan tí mò fi máa ń ṣe àforíjìn fún Ọlọ́run mi náà. Èmi lára bí mi mò tí màá ń ṣe àforíjìn fún Ọlọ́run òun ni pé ní kí n tún máa ṣe dáadáa sí àwọn ènìyàn. Bá yá mo rẹ́ nìkan tó fẹ́ gbé ẹrù níìsín, kí n bá gbé. Bá yá agbàlàgbà ni, mo lè bá gbé, kí n bá gbé lọlé. Bá yá ẹni tí mo rí pé ó kú dé ẹ̀ka tó ni, kí n bá ṣe irú ǹkan bá òun. Sì máa, wọ́n á máa fi irú ǹkan bá yẹn ṣe àkàsọ̀ sí Ọlọ́run ọba dẹ́dà mi pé kó foríjìn pẹ̀lú ǹkan tí mo ṣe yìí. Lára àwọn ọ̀nà tí mo máa ń gbà tọrọ wá àforíjìn lọ sí ọ̀dọ̀ Ọlọ́run mi, òun náà ni wípé kí n máa ṣe dáadáa sí àwọn òbí mi torí wípé si ṣe dáadáa sí àwọn òbí, ó jẹ́ dandan fún wa, ó dẹ̀ jẹ́ ǹkan tí Ọlọ́run ọba dẹ́dà tó nífẹ̀ẹ́ sí jù ká mọ̀ ṣe. Lófí fàá tó fi jẹ́ pé ní mo máa ń nífẹ̀ẹ́ láti máa ṣe dáadáa sí àwọn òbí mi tí mo bá ti rí, wá àforíjìn lọ́dọ̀ Ọlọ́run. Lóòótọ́ mo máa ń ṣe dáadáa sí àwọn òbí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n tí bàá tu ti rí pé, "Á, mo fẹ́ fi kíni ṣe àkàsọ̀ sọ́dọ̀ Ọlọ́run." Mo máa tún wá, tún bọ̀ ṣe dáadáa sí Ọlọ́run ṣi nígbà tí mò ń bá ń wá àforíjìn wa lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Lára àwọn ǹkan tí mo tún máa ń ṣe tí mo bá ń wá àforíjìn lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, òun náà ni wípé kí n pé àwọn ènìyàn kí wọ́n bá mi jókòó àdúà, ká jọ ṣàdúà, kí a ṣe sára fún wọn, kí a jọ máa tọrọ àforíjìn lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba dẹ́dà torí wípé gbogbo ǹkan tí a ṣe tí a rò pé Ọlọ́run ti dá jẹ wá tá Ọlọ́run, Ọlọ́run le mai ti dárijin wá.